Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ó sì jẹ́ ìrírí tó ṣe pàtàkì gan-an nínú ìgbésí ayé mi. Nígbà tí mo ṣe iṣẹ́ ọ̀fẹ́, kì í ṣe torí owó ara ṣùgbọ́n torí ìfẹ́ láti ran àwọn ẹlòmíràn lọ́wọ́ àti láti fi ohun tí mo mọ̀ ṣe ìtẹ́lọ́rùn awùjọ. Ni ọ̀pọ̀ ìgbà, iṣẹ́ ọ̀fẹ́ ní kò ní ìfaradà ìrẹ́lẹ̀ àti bí a ṣe le ṣiṣẹ́ pẹ̀lú oríṣiríṣi èèyàn láì fi èrè ara ẹni síwájú. Nígbà tí mo wà nínú iṣẹ́ ọ̀fẹ́, mo kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń ṣètò àkókò dáadáa torí pé mo gbọdọ̀ darapọ̀ iṣẹ́ yẹn mọ́ àwọn ojúṣe mìíràn tí mo ní. Mo tún rí pé iṣẹ́ ọ̀fẹ́ ń fún ni ní àǹfààní láti kọ́ ọgbọ́n tuntun bíi ìbánisọ̀rọ̀ dáadáa, ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan, àti bí a ṣe yanju ìṣòro láì ní ìtànná. Gẹ́gẹ́ pẹ̀lú ọgbọ́n ìṣòro tó lẹ́wá, inú mi máa ń dùn pé mo kọ́ ìpà rere sínú ayé àwọn èèyàn mi, kò sì jẹ́ pé mo ń fi àpẹ̀rẹ tó dà hàn. Ni ìparí, mo gbà pé iṣẹ́ ọ̀fẹ́ kì ń ṣe àdánù àkókò ara ara, dípò bẹ́ẹ̀ ó jẹ́ ìdókòwò nínú ìgbásókè ara ẹni àti ìlera àwùjọ lápapọ̀.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, ohun tí mo máa ń gbọ́ sábà máa ń dálẹ̀ lórí ipò ọkan mi, àkókò ọjọ́ àti ibi tí mò ń lọ ní ọ̀pọ̀ ìgbà. Orin ni mò ń kókó máa ń gbọ́ torí orin ran emi lọ́wọ́ láti tú ẹ̀mí inú, ẹ̀mí nínú. Kò sì jẹ́ kí ìrìnàjò máa dùn. Ni òwúrọ̀, pàápàá nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́, mo fẹ́ràn láti gbọ orin tó rọrùn, orin ìtùnú tàbí orin tó ní ìtàn ireti torí pé wọ́n jẹ́ kí ń bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìtùnú àti ìmọ̀lára rere. Nígbà mìí mo máa ń gbọ́ ètò ìtànkálẹ̀ rédíò bíi ìròyìn tàbí ìjíròrò lórí ìgbésí ayé àti ìdàgbàsókè ara ẹni. Èyí ń jẹ́ kí ń mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí, lórílẹ̀ èdè àti káàkiri ayé. Kò sì tún ràn mí lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ tuntun bí mo ṣe ń wọ ọkọ̀. Ní ìrìnàjò gígùn, mo sábà máa ń yan pọ́dkásìtì àbí ìkànṣẹ́ ẹ̀kọ́ kan torí pé ó ń jẹ́ kí àkókò lọ kíákíá tí ọkọ̀ mi ṣe ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Síbẹ̀ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń gbọ́ ohunkóhun. Nígbà mìí mo máa ń pa rédíò mọ́ kí ń jẹ́ kí ìdàkejì wá, kí ni, kí n lè rún ìjìnlẹ̀ sí àtúnyẹ̀wò àwọn ètò mi tàbí kí ń kọ́ gbádùn ìrìnàjò lọ́nà ìfarabalẹ̀ ní gbogbo rẹ̀. Ohun tí mo bá gbọ́ nínú ọkọ̀ máa ń jẹ́ ohun tó ń fún mi ní ìtùnú, ìsinmi tàbí ìmọ̀ torí pé mo fẹ́ kí gbogbo ìrìnàjò kó àǹfààní kan wá sí ayé mi, kì í ṣe pé mo kan dé ibi tí mò ń lọ nìkan.

Mo sábà máa ń lo ọwọ́ ọ̀tún ju ọwọ́ òsì lọ torí pé ó jẹ́ ọwọ́ tí mo ní ìmọ̀lára, àìmọ̀ kan àti ìṣètò dáadáa pẹ̀lú rẹ̀. Ní gbogbo ìgbà tí mo bá fẹ́ kọ̀wé, mú nǹkan tàbí ṣe iṣẹ́ kankan, ọwọ́ ọ̀tún máa ń jẹ́ ọwọ́ tó rọrùn fún mi. Ó sì ń jẹ́ kí iṣẹ́ mi lọ́rí lọ́nà tó dára. Síbẹ̀, mo tún mọ̀ pé ọwọ́ òsì ṣe pàtàkì nígbà mìíràn. Fún àpẹẹrẹ, nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ ìbáṣepọ̀ tàbí tí mo bá ń fi ọwọ́ ṣe nǹkan tó jẹ́ àṣà, mo lè lo ọwọ́ òsì láti fi ìsà ṣe ori hán tàbí láti ṣe àfihàn ìfaradà. Nígbà mìí, mo tún lo ọwọ́ òsì fún ìmúlò àtẹ̀yìnwá bí i mímu oun die tàbí fífi ọwọ́ kan ṣe iṣẹ́ tí kì í ṣe àtìlẹ́yìn ọwọ́ ọ̀tún. Nisoki, mo sábà máa ń lo ọwọ́ ọ̀tún torí pé ó rọrùn fún mi. Ṣùgbọ́n ọwọ́ òsì tún ní àkópọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀. Èyí ń jẹ́ kí mo ṣe lè fi gbogbo agbára ọwọ́ mi ṣe nǹkan torí pé ìmúlọ́ ọwọ́ méjèèjì mú iṣẹ́ ló ní ìrọ̀rùn àti ìṣètò tó dáa.

Ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń sábà ṣe àkójọ ohun tí mo fẹ́ ṣe fún ọjọ́ tó kọjá àti ohun tí mo fẹ́ ṣe lọ́la. Mo máa ń ṣe àtúnyẹ̀wò àwọn iṣẹ́ tí mo parí kí n ṣi rántí ohun tí mo kọ̀ àti àwọn ṣíṣe tí mo lè yá àkókò sí láti ṣàtúnṣe. Èyí ń jẹ́ kí ọkàn mi balẹ̀ kí n tún lọ sùn torí pé mo mọ̀ ní ìmọ̀lára pé tí í ṣètò ohun gbogbo dáadáa. Lẹ́yìn èyí, mo máa ń ṣe àwọn ìṣe ìsinmi. Mo lè ka ìwé, gbọ́ orin ìtùnú tàbí kàn ṣe ìrọ̀nú ní ìdákẹ́jẹ́. Nígbà mìí, mo máa ń wòyì ìrìnàjò ọkàn mi, ṣe àdúrà tàbí rò nípa ìgbésí ayé mi àti àwọn tí ibi tí mo fẹ́ dé. Iṣẹ́ wọ̀nyí jẹ́ kí ọkàn mi dájú kó sì le lọ sí ìbàjẹ́ tàbí àníyàn ní alẹ́. Mo tún máa ń ṣètò ayé mi fún ọ̀la, ṣíṣe àkójọ ohun tí mo fẹ́ ṣe, fífi aṣọ àti ohun ìṣètò pamọ́ kí òwúrọ̀ tó bá dé má bà á jí, má bá jẹ́ kí òwúrọ̀ tó bá dé má bá jẹ́ ìdàmú ní gbogbo rẹ̀. Ohun tí mo máa ń ṣe kí n tó sùn ni, ni ìrọ̀nú, ìtọpinpin, ìsinmi ọkàn àti àkóso ọjọ́ iwájú torí pé èyí ń jẹ́ kí n ní òwúrọ̀ pẹ̀lú ìtẹ́lọrùn àti agbára tuntun láti dájú kọ ọjọ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo jẹ ẹni tí kò jẹ ẹran ìpinnu yìí ṣe torí pé mo fẹ́ fi ara hàn tàbí torí ìrònú àṣà kan. Ṣùgbọ́n torí pé mo gbàgbé jẹun láì jẹ ẹran jẹ́ kí ara àti ọkàn dára si. Ni gbogbo ìgbà, mo máa ń yan oúnjẹ tí ó kún fún ẹ̀fọ́, ẹ̀fọ́, ata, àwọn ohun àmúludùn tó ní ilera ki n le ní agbára tó péye fún ọjọ́. Ìdí mi tí mo fi kọ ẹran kúrò nínú oúnjẹ mi ni pé, ó máa ń dín ìfarà tí a máa ń fà fún ẹranko kù. Kò sì jẹ́ kí mo ṣe àfihàn ìbáwọ̀ fún ìṣẹ̀dá. Mo tún rí i pé jẹun láì jẹ ẹran máa ń dín ìtànkálẹ̀ ọ̀rá kúrò nínú ara. Torí náà oúnjẹ mi ní àkókò gbogbo máa ń jẹ́ ìlera àti èrè tí ọjọ́ pípẹ́. Síbẹ̀ mo tún rántí pé kò yí kí ẹ̀yàn ṣe ìwà àìlera torí ẹ̀sìn tàbí àṣà nìkan. Mo máa ń ṣètò oúnjẹ mi dáadáa, mo sì máa ń ṣe ìmúlò àwọn amúlùdùn tí ó ní ìlò ọ̀rọ̀ ní fáítámì àti protein láti inú ẹ̀fọ́ àti ẹ̀fọ́ mìíràn. Ní sókí, jẹun láì jẹ ẹran jẹ́ apá pàtàkì nínú ìṣètò ìlera mi àti ìwà rere mi. Ó sì jẹ́ kí ní agbára àti tẹ́lọ́rùn nínú gbogbo ìgbésí ayé mi.

Bí mo ṣe máa ń rí dájú pé ọjọ́ mi dára, bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣètò àkókò mi dáadáa. Ni gbogbo ìgbà, mo máa ń ṣe àkójọ ohun tí mo fẹ́ ṣe fún ọjọ́ náà kí n lè mọ ohun tí mo gbọdọ̀ kọ́kọ́ ṣe àti ohun tí mo lè ṣe lẹ́yìn. Èyí ń jẹ́ kí ń máa ba ṣe ohun pàtàkì nìkan, ṣùgbọ́n kò tún jẹ́ kí n ní ìmọ̀lára ìṣètò àti ìtọ́jú ara ẹni. Lẹ́yìn èyí, mo máa ń yan iṣẹ́ tí mo fẹ́ ṣe pẹ̀lú agbára àti ìfaradà. Mo máa ń ṣe ohun tó jẹ́ àkábọ fún ọjọ́ náà ní òwúrọ̀ kí n lè parí rẹ̀ ní ìmọ̀lá rere. Mo tún máa ń ya àkókò sí fún ìsinmi, ìdárayá àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹbí àti ọ̀rẹ́ torí pé ọjọ́ tó dára kì í ṣe fún iṣẹ́ nìkan ṣùgbọ́n fún ìlera ọkàn àti ara náà pẹ̀lú. Mo tún máa ń ṣe ìwé ìwà rere àti ìrònú dáadáa. Mo mọ̀ pé ìpinnu mi dára kì í kó ṣe ìbáṣepọ̀ tó dàpọ̀ àti fífi àkíyèsí sí ohun tí ó ń lọ káàkiri ayé mi ní gbogbo rẹ̀. Rí dájú pé ọjọ́ mi dára ò ṣe pàtàkì gan fún àṣeyọrí ọjọ́ nìkan ṣùgbọ́n fún ìtẹ́lọ́rùn ọkàn, ìlera àti ẹ̀tí pé ọjọ́ tó ń bọ̀ yóò dára síi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Ni ayé Yorùbá, oúnjẹ kì í ṣe kíkó ohun tí a máa ń jẹ nìkan, ó tún dé àfihàn àṣà, ìtàn àti ìmọ̀ ìdílé. Bí a ṣe ń se oúnjẹ ní ilẹ̀ Yorùbá, ó bẹ̀rẹ̀ láti ọgbà àti ọjà. Nítorí pé àwọn obìnrin àti àwọn ọkùnrin ní Yorùbá máa ń lọ sí ọjà láti ra ẹ̀fọ́, epo, ata àti gbogbo ohun èlò tí a fi ń dáná oúnjẹ. Ìrìn àjò sí ọjà náà jẹ́ apakan tí ó ní ìtàn. Nítorí níbẹ̀ ni a ti ń pàdé àwọn ara wa àti ń bá wọn sọ̀rọ̀, a sì ń fi ìbáṣepọ̀ hàn. Nígbà tí a bá dé ilé, ìgbésẹ̀ tó kàn ní ìmúra. Yorùbá ní ọ̀pọ̀ oúnjẹ tó ní ìtàn rẹ̀: ẹ̀fọ́ rírò, àmàlà, iyán, ẹ̀bà àti bọ̀lì. Kí n tó sọ̀rọ̀ nípa bí a ṣe ń se wọ́n, mo fẹ́ kí o rántí pé gbogbo oúnjẹ Yorùbá ní ìtàn àtàwọn ohun èlò tí a fi ń hàn pé Yorùbá ní ìmọ̀ ìdáná tó jin ìmọ̀ ìdáná tó jinlẹ̀. Ẹ̀fọ́ rírò fún àpẹẹrẹ kì í ṣe pé a kàn gé ẹ̀fọ́ sí kéékèèké. A fi epo pupa, ata rodo àti irú tàbí ẹja pẹlẹbẹ síi. Ìdáná ẹ̀fọ́ rírò jẹ́ àfihàn ìmọ̀ sọ̀kan nítorí pé gbogbo ohun èlò náà máa ń dára pọ̀ kí ó lè dára. Nígbà tí a bá ń jẹ ẹ̀fọ́ rírò, ó máa ń fi ẹ̀bà tàbí àmàlà tàbí iyán jẹ. Tí a bá sì ń fi hàn pé, Yorùbá ní ìmọ̀ ìsọ̀kan nípa bí a ṣe ń dára pọ̀ ohun tí à ń fi jẹ. Àmàlà tí a ṣe pẹ̀lú èlùbọ́ tàbí láfún jẹ́ oúnjẹ tó ní ìtàn pẹ̀lú. A máa ń tú ọkà sí omi gbígbóná, a sì ń tú díẹ̀díẹ̀ kí ó lè dì. Ìdáná àmàlà jẹ́ ìṣe tó ní ìfarapa nítorí pé ó ní láti jẹ́ pé ẹni tó ń sè ní agbára àti sùúrù. Nígbà tí a bá ń jẹ àmàlà, a máa ń fi ẹ̀fọ́ gbẹ̀gìrì àti ewédú jẹ ẹ́, tí ó sì fi hàn pé Yorùbá ní ìmọ̀ ìdáná tó ní ìfara àti ìfarabalẹ̀. Iyán tí a sú pẹ̀lú iṣu jẹ́ oúnjẹ tí ó ní ìtàn ìdílé. A sì máa ń pọ́n si, a máa ń lo ní ọbẹ̀ tó fi máa ń di iyán. Ìdáná iyán jẹ́ ìṣe tó ní ìfarapa àti ìfarabalẹ̀ nítorí pé ó ní láti jẹ́ pé ẹni tí ó ń lu iyán ní agbára àti sùúrù. Nígbà tí a bá ń jẹ iyán, a máa ń fi ẹ̀fọ́ tàbí ọbẹ̀ jẹ ẹ́, tí ó sì fi hàn pé Yorùbá ní ìmọ̀ ìdáná tó ní ìfarapa àti ìfarabalẹ̀. Ẹ̀bà tí a ń ṣe pẹ̀lú gàárì jẹ́ oúnjẹ tó rọrùn láti sè. A máa ń tú gàárì sí omi gbígbóná, a sì ń tú díẹ̀díẹ̀ kí ó lè bà dí ẹ̀bà. Ìdáná ẹ̀bà jẹ́ ìṣe tó rọrùn, ṣùgbọ́n ó ní ìtàn pẹ̀lú nítorí pé ó ń fi hàn pé Yorùbá ní ìmọ̀ ìdáná tó ní ìfarabalẹ̀ àti ìmọ̀ sọ̀kan. Ni gbogbo ìtàn yìí, a rí pé oúnjẹ Yorùbá kìí ṣe pé a kàn ń sè é kí a lè jẹ ẹ́, ṣùgbọ́n ó ní àfihàn ìtàn àṣà àti ìmọ̀ ìdílé. Nígbà tí a bá ń se oúnjẹ, a máa ń fi ìmọ̀ ìdáná hàn, a máa ń fi ìfarabalẹ̀ hàn, a máa ń fi ìsọ̀kan hàn, a sì ń fi ìtàn hàn. Ní ìparí, bí a ṣe ń ṣe oúnjẹ ní Yorùbá jẹ̀ àfihàn pé Yorùbá ní ìmọ̀ ìdáná tó jinlẹ̀, ó tun ní ìtàn àṣà tí ó ní ọmọ ìdílé.

Ní ayé òde òní, ẹ̀rọ aráyà-bíàṣá jẹ́ ohun tó ṣe pàtàkì gan-an nítorí pé ó ń ran wa lọ́wọ́ nípa ìmọ̀, ìṣirò àti ìbáṣepọ̀. Ṣùgbọ́n bí gbogbo ohun tó dára lórí ìmọ̀ ènìyàn, ẹ̀rọ ayárabíàṣá náà ní àwọn ìṣòro tó máa ń yọ. Bí a ṣe máa yanjú ìṣòro ayarabíàṣá jẹ́ ohun tó ń fi ìmọ̀ ìfarabalẹ̀ àti ìmọ̀ ìṣètò hàn. Ìṣòro tó wọ́pọ̀ jù lọ ni ìṣòro hardware. Nígbà mìí kọ̀m̀pútà tàbí fóònù máa ń dà dúró tàbí àwọn apa rẹ̀ bíi keyboard, screen tàbí bátìrì máa ń bàjẹ́. Nígbà tí ìṣòro bá yọ báyìí, ohun tó yẹ kí a kọ́kọ́ ṣe yẹ̀wò apá tó ń fa ìṣòro náà. Yorùbá máa ń sọ pé "ẹni tí ó mọ ibi tí ìṣòro wá, yiò mọ bí a ṣe lè yanjú rẹ̀". Ìtumọ̀ rẹ̀ ni pé a ní láti mọ ibi tí ìṣòro wá kí a tó lè yan ju rẹ̀. Bí àpẹẹrẹ bátìrì bá ń ṣòro, a lè rọyìn rẹ̀. Bí àpẹẹrẹ tí bátìrì bá ń ṣọ̀rọ̀, a lè rọyìn rẹ̀ tàbí a lè ra tuntun. Ìṣòro míì ní ìṣòro software. Nígbà mìí àwọn àpẹẹrọ tó wà lórí kọ̀m̀pútà máa ń dà dúró tàbí wọ́n máa ń fi ìṣòro hàn. Nígbà tí ìṣòro bá yí báyìí, ohun tó yẹ kí a kọ́kọ́ ṣe, ẹ we àpẹẹrẹ náà kí a sì ṣe ìmudájú wọn tàbí kí a tún fi àpẹẹrọ náà sílẹ̀. Ní Yorùbá a máa ń sọ pé "ọ̀nà tí a fi yanjú ìṣòro ni pé a ní láti mọ ìdí rẹ̀". Ìtumọ̀ rẹ̀ ni pé a ní láti mọ ìdí tí ìṣòro fi wá kí a tó lè yanjú rẹ̀. Ìṣòro mìi ni ìṣòro network. Nígbà mìí ìbáṣepọ̀ tó wà láàárín kọ̀m̀pútà àti ààyè ọdẹ òní máa ń dà dúró. Nígbà to ba tí ìṣòro bá yọ báyìí, ohun tó yẹ kí a kọ́kọ́ ṣàyẹ̀wò ni ìbáṣepọ̀ náà kí a sì ṣe ìdájuwọn tàbí kí a sì tún fi ìbáṣepọ̀ náà sílẹ̀. Ní Yorùbá a máa ń sọ pé "ẹni tí ó mọ bí a ṣe lè sọ̀kan, yóò mọ bí a ṣe lè yanjú ìṣòro". Ìtumọ̀ rẹ̀ ni pé a ní láti mọ bí a ṣe lè sọ̀kan ìbáṣepọ̀ náà kí a tó lè yan ju ìṣòro náà. Ìṣòro mìíì ni ìṣòro ìmuló ẹ̀yàn. Nígbà mìí àwọn èèyàn kò mọ̀ bí wọ́n ṣe lè lo ẹ̀rọ aráyà-bíàṣá dáadáa, wọ́n sì máa ń ṣe àṣìṣe. Nígbà tí ìṣòro bá yọ báyìí, ohun tó yẹ kí a kọ́kọ́ kọ́ àwọn èèyàn nípa bí a ṣe lè lo ẹ̀rọ aráyà-bíàṣá dáadáa. Ní Yorùbá a máa ń sọ pé "ẹni tí ó mọ bí a ṣe lè kọ́, yiò mọ bí a ṣe lè yanjú ìṣòro". Ìtumọ̀ rẹ̀ ni pé a ní láti kọ́ wọn.

Nípa orin, Yorùbá ní ọ̀pọ̀ irú orin tó yàtọ̀ síra. Kò sí ẹni tó lè sọ wipé orin kan ṣoṣo ló dára jù torí pé orin ẹ̀kọ̀kan ní ipa tirẹ̀, ó ní ìtàn tirẹ̀, ó ní ìmọ̀ tiẹ̀ àti ìtàn ìdáloju tiẹ̀. Bí àpẹẹrẹ orin ìbílẹ̀ Yorùbá bí i orin bàtà, orin dùndún àti orin gangan ní a fi ń sọ ìtàn, a fi ń kọ́ni nípa ìmọ̀, a sì fi ń dá àwọn èèyàn lójú pé ìtàn wọn kò ní parí. Orin bàtà jẹ́ orin tí a fi ń jó, tí a fi ń yọ̀, tí a sì fi ń ṣe ayẹyẹ. Orin dùndún jẹ́ orin tí ó ní ìtàn, ó sì lè sọ̀rọ̀ bí èdè. Orin gangan tó jẹ́ talking drum lè ṣe ìforan, sì láti ibi kan sí ibi kejì tó sì lè jẹ́ ọ̀nà ìbánisọ̀rọ̀ tó lágbára. Nípa orin àdáni, Yorùbá ní orin àṣà tó dá lórí ìgbésí ayé ojoojúmọ́ bí àpẹẹrẹ orin ìyìn àti orin ìbàjẹ́. Orin tí a fi ń bọ́, tí wọ́n fi ń bọ́ òrìṣà àwọn àgbà. Orin ọ̀ṣun àti orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni ayé òde òní, orin Yorùbá di apá kan tó lágbára nípa orin àgbáyé àwọn olórin bí i Fẹlá Aníkúlápó Kútì, King Sunny Adé àti Ebenezer Obey tí fi orin Yorùbá hàn ní gbogbo àgbé ayé, àgbáyé. Fẹlá fi orin Afrobeat hàn. Ó dá lórí orin Yorùbá àti orin àgbáyé tí ó fi ìtàn, ìjọba àti ìṣòro àwọn hàn. King Sunny Adé fi orin jùjú hàn tí ó dá lórí orin àti ìròyìn ìjọ. Ebenezer Obey sì fi orin ìtàn àti orin ìmọ̀ tó ń kọ́ni nípa ìgbésí ayé àti ìmọ̀. Ní ti, ní ti èmi, bí mo ṣe rantí orin tó nípa, tó pọ̀ jù, orin ìbílẹ̀ Yorùbá ni mo fẹ́ràn jù torí pé orin ìbílẹ̀ Yorùbá kì ń ṣe pé ó jẹ́ kí ènìyàn yọ̀ nìkan ṣùgbọ́n ó tún ń kọ́ni nípa ìtàn. Ó ń fún, ó ń fi ìmọ̀ hàn, ó sì ń dá èèyàn lójú pé ìtàn wọn kò ní parí. Orin bàtà, orin dùndún àti orin gangan jẹ́ orin tí mo fẹ́ràn jù torí pé wọ́n ní ipa, wọ́n ní ìmọ̀, wọ́n sì ní agbára tó fi ìbáṣepọ̀ ènìyàn hàn, ìbáṣepọ̀ ènìyàn hàn. Orin Yorùbá kì í ṣe pé ó ń jẹ́ kí eeyàn yọ̀ nìkan ṣùgbọ́n ó tún ń jẹ́ kó ń kọ́ni nípa ìtàn àti ìmọ̀.

Irú etígbọ́ tí mo máa ń lò, mo sábà máa ń yan etígbọ́ tí ó bá ìgbésí ayé mi mu, tí ó sì rọrùn fún mi láti lò lójoojúmọ́. Ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn etígbọ́ àìlòkùn, àìlòkùn torí pé ó ń fún mi ní ìrìnàjò òmìnira nígbà tí mo bá ń rìn, tí mo bá ń ṣíṣe tàbí tí ń ṣe ìdárayá díẹ̀. Mo ní ìṣòro kankan pẹ̀lú okùn tó ń fà tàbí tó ń dá mi lórí, èyí ń jẹ́ kí n lè fojú kan ohun tí mò ń gbọ́dọ̀ dá láìní ìdánìkankan. Mo tún ṣe àkíyèsí púpọ̀ sí dídún ohùn, iyen ti ń jẹ́ sound quality ní èdè Gẹ̀ẹ́sì. Etígbọ́ tí mo bá yàn gbọdọ̀ jẹ́ ẹni tí ohùn rẹ mọ, èyí tí kò sì dùn gan tàbí kéyìí. Mo fẹ́ràn etígbọ́ tí mo bá lè gbọ́ ohun kíkun, bóyá orin ni, ìròyìn ni tàbí ìbánisọ̀rọ̀ lórí fóònù. Nígbà míràn mo tún yan etígbọ́ tó ní noise cancellation torí pé ó ń ran mí lọ́wọ́ láti ya ara mi kúrò nínú àríwó àyíká. Pàápàá jùlọ níbi tí àríwó bá pọ̀ bí i ọjà, òpópónà tàbí ọkọ̀ ojú irin. Síbẹ̀ nígbà tí mo bá wà nílé tàbí ní ibi tí mo fẹ́ ìsinmi pátápátá mo lè yọ etígbọ́ láti fii bo etí èyí headphone ní edw gẹ̀ẹ́sì. Irú etígbọ́ yìí sábà má ń dùn gan, ó sì jẹ́ kí n wọ inú orí tàbí ohun tí mò ń gbọ́ pátápátá. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó ń fún mi ní ìtùnú, kò sì ń pa etí mi lóru. Pàápàá tí mo bá lò fún àkókò, oun tii mo tún wò nii ìtùnú etí. Etígbọ́ gbọdọ̀ bá etí mi mu dáradára, kó má ba à fa ìrora tàbí ìfarapa. Ìdí ni yẹn tí mo fi máa ń yan etí tí ó ń rí bá jírọ̀ tàbí aṣọ tí kò le. Mo gbà pé etígbọ́ kékeré kì í ṣe torí ọwọ́ rẹ̀ nìkan ṣùgbọ́n torí bí a ṣe ń jẹ́ kí ẹni tó ń lò ó ní ìtùnú àti ìfaradà ní gbogbo ọ̀rẹ́. Irú etígbọ́ tí wọ́n máa ń lò ni èyí tí ó rọrùn, dùn gan fún ìlera etí, ó sì tún bá ìlànà ìgbésí ayé mi mu. Kì í ṣe pé mo fẹ́ tẹ̀lé àṣà tàbí orúkọ ilé-iṣẹ́ kan ṣùgbọ́n yio ló jẹ́ kí ìrírí mi dà, ó sì jẹ́ kí n ní ìtẹ́lọ̀rùn ní gbogbo ohun tí mò ń gbọ́ lójoojúmọ́.

Ìru òju ọjọ́ tí mó fèrán júlọ ni òju ọjọ́ ti ó tútú diẹ, ti kò gboná jú, ti kò si tútú jù. Ìru èyí ti afẹfẹ rẹ n fè pẹlu ìròrun tí ó rán ọ̀orun tán pẹlu ìfarabalẹ̀. Mó fèrán òju ọjọ́ ìrú bẹ torí pé ó n fúnni ni ara ni ìtùnú, ó sì n jẹ́ kí ọkàn bàlẹ̀ nígbà tí òju ọjọ́ bá rì bẹ. Ẹni yen léèrin si ṣiṣẹ́ rònú tàbí sinmi láì ni ìróra tàbí ìbànújẹ́ nínú ara. Mó kì mií fèrán ooru tó pọ̀ jú torí pé ooru má n jẹ́ kí ara rẹ, ara rẹ kò sì jẹ́ kí ìfarabalẹ̀ dìnkú. Nígbà tí ooru bá pọ̀, mó sábà má n rí pé ìṣẹ́ nira, ìrònú ń lọ́ra, ara sì n fẹ́ isinmi ju bí mó ṣe fẹ́ lọ. Bí òorùn ṣe, bí oòrùn ṣe gboná gan, o tún le fa ìbànújẹ́, ìbánilẹ́nu tàbí ìrèwẹ̀sì. Ìdí nìyẹn tí mó fi kìí fèrán ọjọ́ jú tí òorùn rẹ pọ̀ jú, pàápàá tí afẹ́fẹ́ kò bá rìn rárá. Ni apá kejì, mó tún kìí fèrán tútú púpọ̀ gan. Tútú tó pọ̀ le jẹ́ kí ara di líle, kí ika owo atí ẹsẹ ma tútú gan, kí ènìyàn sì má a fẹ́ jókòó ní ibìkan ṣoṣo. Ni ìru ọjọ́ bẹ, ó má n sọ̀rọ̀ fún mi láti ṣiṣẹ́ pẹlu ìtẹ́lọ́rùn, torí pé ara n bẹrù ọ̀pọ̀lọ́ sì n dájukòó bí a ṣe le rí ìtura nígbà mìí. Òtútú tún lè fa aìlera bí ìtútù ìkókó tàbí ìróra ara. Ṣùgbọ́n òju ọjọ́ tí mó fèrán júlọ ni èyí tí ó da láàrin òtútù, òoru àti òtútù, pàápàá ní ọ̀sán sí òwùrò tàbí ìrọ̀lẹ́. Ni àkókò bẹ, afẹ́fẹ́ sábà má n ràn ọ̀orun, oọ̀run kì í gboná jú, gbogbo àyíká sì n dàbí ẹni pé ó dákẹ́. Ìru ọjọ́ yìí mó kìí ní ìfẹ́ láti jáde, láti rinkiri, láti bá àwọn èèyàn sọ̀rọ̀ tàbí láti kọ ara mi jọ fún ìrònú jinlẹ̀. Mo tin fèrán òju ojo ti ọjọ́ kekere tí òjò kékeré bá n rọ̀ kì í ṣì ṣe ọjọ́ líle tó n fà ìdìnnà, ṣùgbọ́n ọjọ́ tó n ro lára. Ìru ọjọ́ bẹ ń jẹ́ kí afẹ́fẹ́ mó kíì sì tú orúkùru nínú àyíká. Nígbà tí òjò kékeré bá rọ̀, mó sábà máa n ní ìmọ̀lára ìsinmi. Mó lè jókòó gbohun ní ká ìwé tàbí rònú ní ìdákẹ́jì. Ọjọ́ ìrú bẹ ni ì jẹ́ kí ayé dàbí ẹni pé ó tún ara ṣe. Nípa ìlera ọkàn, òju ọjọ́ tó dá nípa púpọ̀ lórí mi. Nígbà tí òju ọjọ́ bá n rán, mó sábà máa n ní ìrònú rere, ìdára sí iṣẹ́ àti ìfẹ́ láti bá ayé lò. Ṣùgbọ́n nígbà tí ọjọ́ bá burú, bóyá òorùn pọ̀ tàbí tútú, òtútù pọ̀, ó lè ní ipara lórí bí a ṣe ń ro, bí a ṣe ń ṣiṣẹ́ àti bí mó ṣe bá àwọn èèyàn sọ̀rọ̀. Ìdí nìyẹn tí mó fi ka òju ọjọ́ sí apá pàtàkì nínú ìgbèsè ayé ọju ojo ní gbogbo rẹ́. Ìró ọjọ́ tí mó fèrán júlọ ni èyí tí ó n fún mi ní ìtúnu ara, ìdákẹ́ji ọkàn àti ayé láti ṣiṣẹ́ dáadáa. Òju ọjọ́ tí kì í fi ẹ̀yàn lẹ́wu, tí kì í fi ara rẹ̀, tí kì í sì fa ìbànújẹ́. Òju ọjọ́ ìrú bẹ ń jẹ́ kí n rí ayé gẹ́gẹ́ bí ibi tí a lè gbádùn.

Bẹ́ẹ̀ni, mo ti sìná rí, ó sì jẹ́ apá pàtàkì nínú ìrírí ìgbésí ayé mi. Rírin àjò kì í ṣe pé ká rí ibi tuntun nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ ọ̀nà tí ènìyàn fi ń kọ́ ẹ̀kọ́ nípa ayé ènìyàn àti ara ẹni ní gbogbo ìgbà. Tí mo bá sìná, mo máa ń wò ó gẹ́gẹ́ bí àǹfààní láti bọ́ kúrò nínú ìlànà ojoojúmọ́, kì í sìí rí ayé láti ronú jinlẹ̀ nípa ọ̀pọ̀ nikan. Nígbà tí mo bá ń mura sí ìrìnàjò, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú isètò dáadáa. Mo máa ń gbé ero ibi tí mo fẹ́ lọ, ìdí tí mo fi fẹ́ lọ àti ohun tí mo fẹ́ ṣe níbẹ̀. Isètò yìí ṣe pàtàkì torí pé ó jẹ́ kí ìrìn àjò lilọ́ rọrùn o sì dín ìṣòro kù. Mo máa ń tún ṣàyẹ̀wò ohun tí mo nílò bíi aṣọ, owó, ìwé pàtàkì àti ìmúlò ààbò kí n lè lọ pẹ̀lú ìtẹ́lọ́rùn ọkàn. Nígbà tí mo bá bẹ̀rẹ̀ ìrìnàjò gan, mo sábà máa ń ní ìmọ̀lára ìdùnnú àti ìfẹ́ mọ ohun tuntun. Rírin ní opoponà tuntun, rirí àwọn èèyàn tuntun àti gbigbo èdè tàbí ohun tí ó ti mọ̀ dáadaa jẹ́ kí n rí pé ayé gbọ́rọ̀ ju ibi tí mo ti wà lọ. Okàn mi ní ìfaradà torí pé kì í ṣe gbogbo nǹkan ni yóò lọ gẹ́gẹ́ bí a ṣe gbèrò. Nígbà mìí, ọkọ̀ lè gbẹ́, ojú ojo lè yí padà, tàbí ohun kan lè ṣẹlẹ̀ tí a kò retí. Ṣùgbọ́n gbogbo ìrírí wọ̀nyí kò mi bímọ ṣe lè faradà ayipadà. Ìrìnàjò tún kò mi ni bibowo fún àṣà àti ìgbésí ayé àwọn ènìyàn mii. Níbi tí mo bá lọ, mo máa rí pé àsè nǹkan níbe lè yàtọ̀ sí ti ibi tí mo wà. Ohun tí a kà ṣi déédéé ní ibì kan lè jẹ́ ohun ìyaẹ́nu ní ibo mi. Èyí lè jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ pé kò sí ọ̀nà kan ṣoṣo láti gbé ayé, pé gbogbo ènìyàn ní ọ̀nà tirẹ̀ tí ayé ṣe dáhùn. Nipa ara mi gẹ́gẹ́ bí ènìyàn, sì ti ran mí lọ́wọ́ láti mọ ara mi dáadáa. Nígbà tí mo bá jìnnà sílẹ̀, mo sábà máa ń kọ́ ẹ̀kọ́ bí mo ṣe lè dá ara mi lórí, bí mo ṣe lè ṣe ìpinnu fún ara mi àti bí mo ṣe lè lọ́. Kọjú ìpèníjà láti reti ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. Èyí ń fún mi ní ìgboyà àti ìmọ̀lára pé mo lè kọjú òpó nǹkan ti ayé bá gbé wá. Mo tún rí pé sìná tún fún ọkàn ṣi. Nígbà tí mo bá padà láti ìrìnàjò, mo sábà máa ń ní ìmọ̀lára tuntun. Bí ẹni pé mo gba ìsinmi ọ̀kan àti ara, mo máa ń rí ayé ojoojúmọ́ pẹ̀lú ojú tuntun, mo sì máa ń mọ̀ríri ohun tí mo ní dáadáa ju tẹ́lẹ̀ lọ. Ohun tí mo kì í ṣe kékeré tẹ́lẹ̀ lè di ohun pàtàkì gan lẹ́yìn ìrìnàjò. Ní ìparí, mo lè sọ pé sìná ti ní ìpa rere púpọ̀ lórí ìgbésí ayé mi. Ó ti kọ́ mi ní ìmọ̀ ìfaradà, ìbáwo àti ìgboyà. Kì í sì bẹ̀ wọ́n kí n rí ibi tuntun nìkan, ṣùgbọ́n mo ti rí ara mi tuntun. Idi nìyẹn tí mo fi ka ìrìnàjò sí ohun tó ṣe pàtàkì gan, torí pé gbogbo ìrìnàjò jẹ́ ẹ̀kọ́ kan, gbogbo ibi tuntun jẹ́ ìtàn tuntun àti gbogbo ìrírí jẹ́ ìgbése kan sí ìdàgbàsókè ara ènìyàn.

Ìgbádùn mi jẹ́ apá kan pàtàkì gan nínú ìgbésí ayé mi torí pé kìí ṣe iṣẹ́ nìkan ni èèyàn fi ń gbé ayé. Lẹ́yìn gbogbo ìṣètò ojúṣe àti ìsápá ojoojúmọ́, èèyàn nílò ohun tí yóò mú inú rẹ̀ dùn, tí yóò jẹ́ kí ó kún tún ara sílẹ̀, tí yóò sì jẹ́ kòtù agbára ọkàn àti ara sí. Fún mi, ìgbádùn kì í ṣe ohun kan ṣoṣo, ó jẹ́ àkókò àwọn nǹkan tí mo máa ń ṣe láti rí ìtẹ́lọ́rùn àti ìdàkejì ọkàn. Ọ̀kan lára ìgbádùn tí mo fẹ́ràn jùlọ ni kíkọ ẹkọ tuntun àti ka ìwé. Mo fẹ́ràn láti ka nípa ayé, ìmọ̀, èro, ìgbésí ayé àwọn ènìyàn àti bí a ṣe lè dára sí gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá ka ìwé tàbí kọ́ nǹkan tuntun, ó dàbí ẹni pé mo ń rí ìrìnàjò láì kúrò níbi tí mo wà. Ó ń fa ọpọlọ mi gbọ́rọ̀ ó sì jẹ́ kí ń rí ayé láti inú ọjọ́ ọ̀nà tó yàtọ̀ sí tèmi. Ìgbádùn mi ti mọ̀ọ́ tún nínú gbogbo orin. Orin ní agbára púpọ̀ lórí ìmọ̀lára ènìyàn, ó sì ran mi lọ́wọ́ láti yí ìtẹ̀sí ọkàn mi padà. Nígbà mi, mo máa ń gbọ́ orin tó rọrùn tó ń jẹ́ kí ìsinmi. Nígbà mi, mo máa ń yan orin tó ń fún mi ní agbára àti ìtara. Orin sábà máa ń bá mi lò lọ nígbà tí mo bá ń rí, tí mo bá ń ṣiṣẹ́, tí mo bá ń ronú lọ́kàn mi. Mo tún ka ìròyìn àti ìrìnàjò ọpọlọ sí ìgbádùn. Kí ń jókòó, kí ń ronú ní ìdàkejì, kí ń wo ohun tí ó ń lọ káàkiri ayé tàbí kí ń wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórí ayélujára. Ǹ jẹ́ kí n mọ ohun tó ń lọ lórí ayé, ẹ̀yin jẹ́ kí n má di ẹni tí ó ya ara rẹ̀ sí tó kúrò nínú àwùjọ. Ni àfikún sì, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn jẹ́ ìgbádùn púpọ̀ fún mi. Bíbá ọ̀rẹ́ tàbí ẹ̀gbin sọ̀rọ̀ ní ìrírí rẹ́rìn tàbí jírórò nípa ọ̀rọ̀ ayé ń jẹ́ kí n ní ìmọ̀lára pé mi ò wá nìkan. Ìgbádùn irú bẹ́ẹ̀ kì í ṣe owó tàbí ibi pàtàkì, ó dá lórí àkókò àti ìmọ̀lára tí a ń gbé pọ̀. Mo tún rí ìsinmi àti àkókò fún ara ẹni gẹ́gẹ́ bí ìgbádùn. Nígbà mi, kí ń kàn jókòó, kí ń dákẹ́, kí ń yára, mi kúrò nínú àríwo ayé ń jẹ́ ohun tó dùn gan fún mi. Ni àkókò bẹ́ẹ̀, mo máa ń tún ara mi ṣe mo sì rí i dájú pé mo tún lọ-- mo tún jọ ìlera ọkàn mi ní gbogbo rẹ̀. Ìgbádùn mi kì í ṣe ohun tó ń dá mi lórí ayé tàbí tí ń gbà mí kúrò nínú ojú ọ̀sẹ̀ mi. Sùgbọ́n ohun tó ń dá ìgbésí ayé mi pọ̀, ó ń jẹ́ kí n ní ìwọ̀ntúnwọ̀nsì láàárín iṣẹ́ àti ìsinmi, láàárín ojúṣe àti ayọ̀. Ìdí nìyẹn tí mo fi gbà pé ènìyàn tí kò bá ní ìgbádùn kan kan léèrè nínú ayé yára. Ṣùgbọ́n ẹni tí mọ ohun tí ń mú inú rẹ̀ dùn máa ń retí àti tẹ́lọ́rùn ní gbogbo ayé rẹ̀.

Ní ti lílò fóònù mi lójoojúmọ́, mo lè sọ pé ó ti di àkọ́kọ́ pàtàkì nínú ìgbésí ayé mi, ṣùgbọ́n mo tún ń gbìyànjú láti lò ó pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì. Kì í ṣe gbogbo ìgbà ni mo ń di fọ́ònù mọ́ ọwọ́, ṣùgbọ́n mo máa ń lò ó ní ọ̀pọ̀ àkókò fún àwọn ohun tó ṣe pàtàkì fún mi. Ni àpapọ̀, mo lè sọ pé mo máa ń lo fọ́ònù mi lọ́pọ̀ ìgbà láàárin wákàtí mẹ́ta sí márùn-ún lójoojúmọ́, dá lórí irú ọjọ́ tí mo bá ní. Ni òwúrọ̀ lẹ́yìn tí mo bá jí, mo máa ń sábà bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú fọ́ònù lẹ́sẹ̀kẹsẹ̀. Mo fẹ́ kọ́kọ́ gba àkókò díẹ̀ fún ara mi, bí i mímu omi, ìrònnú tàbí àdúrà. Ṣùgbọ́n lẹ́yìn ìyẹn, mo lè wọ fọ́ònù mi láì ṣe ìyẹ̀wò àkókò, ìròyìn kékeré tàbí ìfi ránṣẹ́ pàtàkì. Ni àkókò yìí, mo kì í lo fọ́ònù pé ń. Ó sábà máa ń jẹ́ ìṣẹ́ju di ẹni kan kí n lè mọ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ayé ní àárọ̀ ọjọ́ àti ọ̀sán. Mo máa ń lo fọ́ònù mi jùlọ fún iṣẹ́ àti ìbánisọ̀rọ̀. Mo lè lò ó láti pè tàbí dáhùn ìpè, ránṣẹ́ sí àwọn èèyàn tàbí ṣiṣẹ́ lórí àwọn ohun tó ní ìṣẹ́ pẹ̀lú iṣẹ́ mi. Nígbà mi, mo tún máa ń lo fọ́ònù láti wo ìmọ̀ kan, kọ́ àkọsílẹ̀ tàbí lo àwọn ohun èlò tí ń ràn mí lọ́wọ́ láti ṣètò iṣẹ́ mi. Ni àkókò yìí, ìlò fọ́ònù mi sábà máa ń jẹ́ fún àfojúúsunkédéré tí kì í ṣe ìránṣẹ́ lásán. Ni ìrọ̀lẹ́ àti alẹ́, ìlò fọ́ònù mi pọ̀ díẹ̀ nígbà tí mo bá parí iṣẹ́ ọjọ́. Mo lè lo fọ́ònù mi fún ìsinmi àti ìgbádùú, bíi gbígbọ́ orin, wíwo fídíò kékeré, àìtàn tàbí bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀. Ni àkókò yìí, mo sábà máa ń fura sí ara mi torí pé ó rọrùn fún ènìyàn láti lo fọ́ònù jù bó ṣe yẹ lọ. Ìdí nìyẹn tí mo fi máa ń gbìyànjú láti mọ ìgbà tí mo yẹ kí ń dá a sílẹ̀. Ohun pàtàkì mí ní pé mo ń gbìyànjú láti ṣàkóso lílo fọ́ònù mi. Mi ò fẹ́ kí fọ́ònù mi di ohun tí yóò gba gbogbo àkókò mi tàbí yóò mú mi kúrò ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Nígbà tí mo bá wà pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́, mo ń gbìyànjú láti fi fọ́ònù sílẹ̀ kí n lè fojú kanra wo dáadáa. Mo tún yá àkóso sílẹ̀ papọ̀ ṣáájú iṣu tí mo bá lo fọ́ònù rara kí ọ̀pọ̀lọ́ mi lè sinmi.